Rárá, mi ò tí lè ènìyàn kankan lọ rí níbi iṣẹ́ nítorí àwọn ọmọ iṣẹ́ mi jẹ́ àwọn tó ṣe wí pé mo kọ́ ní ẹ̀kọ́ dáadáa tí wọ́n sì wá láti ilé rere. Nítorí náà, mi ò tí ì ní idì láti lé ẹnikẹ́ni kúrò ní ibi iṣẹ́ rárá àti rárá.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitíwì è mi, nítorí pé tí èèyàn ò bá ṣe ìmúdójúìwọ̀n ẹ̀, ó máa ń mú kí fóònù kí ó máa hùwà bákan bákan ní ìrọ̀lẹ́ tí kò ní tọ́ Ọlọ́run rárá àti rárá. Nítorí náà bẹ́ẹ̀ ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀ nítorí ọkọ̀ tó bá lọ kẹ́lẹ́kẹ́lẹ́ ó ṣeé ṣe ó dẹ̀ ní pàtàkì pé kò nú tó ju ìjàmbá ọkọ̀. Nítorí náà ó wà important gidi láti máa tẹ̀lé òfin ìyàrá ọkọ̀ bẹ́ẹ̀ni.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi jẹ́ eléyìí tí ó dán mọ́rán lọ́pọ̀lọpọ̀. Nítorí lẹ́yìn olórí iṣẹ́, ó tún jẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan tó ṣe wípé ó fẹ́ràn mi tí ó sì fẹ́ mi dọ́kàn dọ́kàn. Nítorí náà ìbáṣisepọ̀ náà dára, ó dẹ̀ máa ń mú kí iṣẹ́ kó lọ dáadáa.

Fóònù mi jẹ́ ǹkan tó ṣe wípé mo máa ń lò lọ́pọ̀lọpọ̀ nítorí mo máa ń fi ń ṣiṣẹ́ dáadáa. Nítorínà mi ò lè ká eyé ìgbà pàtó ní eléyìí tí mo máa ń fi ń lo fọ́ònù mi lójoojúmọ́. Ṣùgbọ́n ó jẹ́ eléyi tí mo máa ń lò dáadáa àti ní àsìkò, nítorí mo máa ń kàwé náà.

Rárá o, èmi ò ní àwòrán lára, nítorí pé ó jẹ́ ǹkan tí àwọn òbí wa ní ilẹ̀ Yorùbá tí wọn kò fẹ́ràn rárá àti rárá, ṣùgbọ́n èmi fẹ́ràn rẹ̀ gidigan ni o. Lojọ́ kan tó bá wà, èmi máa ya àwòrán sí ara mi, tí ó bá jẹ́ pé mo ti fẹ́. Bẹ́ẹ̀ ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ nítorí pé ìgbà mìíràn àwọn ènìyàn ó lè rẹ̀ wọ́n àbí kí wọ́n nílò ǹkan tó máa mú kí orí wọ́n wú àti kí inú wọ́n dùn. Nítorí náà ìgbéjáde ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì lẹ́ẹ̀kọ̀kan láti mú inú wa dùn.

Èmi ò lè ka, ẹ́ẹ̀mélòó ni mo máa ní fún ìsinmi ọdọọdún nítorí pé kí iṣẹ́ rẹ́ lè yá ní bíbàì, o nílò láti máa ṣiṣẹ́ lóòrèkóòrè àti ní gbogbo ìgbà. Nítorí ó dáa fún ara o láti ní sinmi ọdọọdún ṣùgbọ́n ààyè ò gbà wá tó bẹ́ẹ̀ gẹ́ láti máa ní sinmi ọdún.

Ìgbádùn mi kò pín sí ibì kan, nítorí ó dìwọ̀n ìgbà tó ṣe wí pé tí mo bá fẹ́ ní nǹkan tí mo bá fẹ́ ṣe, nítorí náà oríṣiríṣi ọ̀nà ni mo lè gba jẹ ìgbádùn. Nítorí náà, mo gbádùn láti máa sùn dáadáa, nítorí tí mo bá sùn, ẹ̀hen ara mi máa ń yá dáadáa.

Owó iṣẹ́ jẹ́ ǹnkan tí mo máa ń ṣètò tí owó bá ti wà ní ọwọ́ mi. Nítorí náà, ìgbà mìíràn tí ò bá sí owó èmi ò kí ń ṣètò owó iṣẹ́. Eléyii tí n bá ti rí ní mo máa rí mú dání àti eléyi tí n bá ti rí ní mo máa ṣiṣẹ́ pẹ̀lú. Nítorí náà, mi ò ní pàtó láti ṣe owó iṣẹ́ ṣùgbọ́n mo máa ń ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní ìrora nígbà tí n bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn especially pàtó tó bá jẹ́ níwájú ọ̀pọ̀ ènìyàn púpọ̀ àti èrò lọ́pọ̀lọ́pọ̀. Mo máa ń ní ìrora, ìrora dáadáa nítorí mi ò jẹ́ ẹnìkan tí ó lè bá ọ̀pọ̀ ènìyàn sọ̀rọ̀.

Rárá o, èmi ò béèrè iránwo láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí, nítorí pé ò ńira púpọ̀ láti bèèrè ìrànwọ́ lọ́do ẹni tí ó sún mọ́ ẹni pẹ́kípẹ́kí, ká tó máa wá sọ wípé olùṣètò ẹ̀rọ. Rárá àti rárá mi ò ṣe bẹ́ẹ̀

Ah! Tí mo ti rí àwọn ọ̀rẹ́ mi àbí tí mo ti kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi, ó ti tó ìgbà díẹ̀ báyìí nísìnyí. Ká a sọ pé boya bi ọṣù kan àbí oṣù kan ààbọ̀ tàbí oṣù méjì kẹ́yìn tí mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́ ṣùgbọ́n láyé ìgbà tí a wà níìsín, à ti pa owó pamọ́, ó nira ní ọ̀pọ̀lọpọ̀ nítorí pé owó ọwọ́ rẹ̀ gan, ò tí ì ná tán àbí o ti nátán. Kò sí eléyìí tí ó le tó ọ dáadáa débi débi eléyìí tí o máa pamọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Níbi tí ó bá ti ṣe pé àwọn èrò pọ̀ sí lọ́pọ̀lọpọ̀, mo nílò ẹ̀rọ ìrànwọ́ ohùn láti kí ohùn mi lè já gere láti lè bá àwọn tí mo bá fẹ́ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ dáadáa ní àsìkò àti ní ìgbà.

Èmi máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ dáadáa, nítorí pé ó túmọ̀ sí àbí ó nílò ǹkan tí a bá fẹ́ sọ. Nítorí náà mo máa ń ṣe ìṣètò àti ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ dáadáa.

Mo máa ń gba ọwọ́ àwọn ènìyàn dáadáa nígbà mìíràn, ṣùgbọ́n ìgbà mìíràn ó nílò tí ń bá ṣe ń rí ní àárín ìgbà yẹn. Nítorí náà mo máa ń gba ọwọ́ àwọn ènìyàn dáadáa, dípò kí eyan máa fi àyà kan àyà. Gbi'gbà ọwọ́ ó dára.

Inú àpò ìgbàwọ̀ mi ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Nítorí pé ilé ibi tí mo wà, ó tún ní géètì onírin. Nítorí náà, mo nílò láti máa mú kọ́kọ́rọ́ mi sí ọwọ́ ara mi ní gbogbo ìgbà kí n lè máa rí lẹ́kùnṣí nígbàkigbà tí n bá ṣi dé ilé.

Ó pọ̀ gidigidi gan ní data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀. Ó pọ̀ tó ṣe wí pé ó jẹ́ ìkan lára àwọn tí ó máa ń gbowó lọ́wọ́ mi àti lọ́wọ gbogbo àwọn ọ̀pọ̀ ènìyàn tí mo mọ̀ pé wọ́n ń lo service provider. Nítorí náà, ó máa ń pọ̀ gidi gan ni.

Rárá, mi ò ní ìforúkọ̀sílẹ̀ ni ilé ìdárayá, bó tilẹ̀ jẹ́ wípé mo ti mú láǹfàní àti mo ti sọ fún rà mi pé ó yẹ kí n lọ ní ìforúkọ̀sílẹ̀ ni ilé ìdárayá, àmọ́ owó náà le púpọ̀ láti rí, o ò tí jẹun, òún wá ilé ìdárayá.

Mo máa ń ṣe ìdúnadúrà dáadáa ní gbogbo ìgbà tí n bá fẹ́ra nǹkan. Nítorí pé ó ní òye tí ó máa wà ní ọwọ́ rẹ àti pé ó ní bí o ṣe lè bá àwọn èèyàn tí ó fẹ́ra nǹkan lọ́wọ́ ṣe ìdúnadúrà tí yóò dáa. Owó tí ó wà ní ọwọ́ rẹ ó máa tó láti fẹ́ra àwọn nǹkan mìíràn.

Bẹ́ẹ̀ni, ní ẹ̀ẹ̀kan kan mo máa ń ṣe ipè fídíò nítorí pé mi ò really fẹ́ràn rẹ̀. Àwọn ọ̀rẹ́ mi tí ó bá súnmọ́ mi pẹ́kípẹ́kí dáadáa ni mo lè ṣe èpè fídíò pẹ̀lú. Nítorí náà, ìwọ̀nba mo dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ni.

Ohun tó máa ń fun mi ní ìtara ní ibi iṣẹ́ ni ìtara ti ọkàn mi gangan ní pàtó láti ṣiṣẹ́. Tí n bá má fi ní ìtara ọkàn láti ṣiṣẹ́, àti ṣiṣẹ́ máa nira fún mi ní ìgbà mìíràn. Ṣùgbọ́n tí n bá ti ní ìtara ọkàn gangan fúnraà mi pé mo fẹ́ ṣiṣẹ́, bẹ́ẹ̀ ni mo máa ṣiṣẹ́

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Nítorí pé ó depend lórí nǹkan tí ó bá bàjẹ́. Nítorí náà ó ní àwọn nǹkan tí mi ò lè tún ṣe tí wọ́n bá bàjẹ́, ó dẹ̀ ní àwọn nǹkan tí mo lè tún ṣe gẹ́gẹ́ dáadáa tí nǹkan tí ó bá bàjẹ́. Nítorí náà bẹ́ẹ̀ ni, àti ìgbà mìíràn bẹ́ẹ̀ kọ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa jó, nítorí ijó jẹ́ ǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nígbàtí n bá ti ń gbọ́ orin, nítorínà bẹ́ẹ̀ni mo fẹ́ràn jíjó àtàwọn tó wà l around mi fẹ́ràn láti máa jó dáadáa ní gbogbo ìgbà.

Nípa bíbá wọn sọ̀rọ̀ ní ojúkojú àti ní ọ̀kọ̀ọ̀kan, mo máa ń mú àwọn èrò tuntun wá. Àti lórí publication lórí Íńtánẹ́ẹ̀tì, ilé tí a ń pè ní ẹ̀rọ ayárabíàṣá, ní ipa rẹ̀ mo fi máa ń mú àwọn èrò tuntun wá láti ṣe ìtànkálẹ̀ ǹkan tí mo ń ṣe.

A le sọ pe ẹyọ kan nítorí ẹyọ kan nínú wọn ni ó dára jù, bí ó tilẹ̀ jẹ́ wípé ẹyọ̀ kàn ọ̀ún wọ́n ń lu àwọn èyàn ní jìbìtì owó àti jìbìtì wàhálà. Nítorínà ẹyọ̀ kàn ní ojú òpó ayélujára ni mo wà.

Mi ò kí n ṣe ètò àwọn ímeèlì mi ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí náà àwọn ímeèlì mi wà ní ojú kan. Mo lérò láti mo láti ṣètò rẹ̀ dáadáa so that ó máa fún mi ní sùúrù àti ó dẹ̀ máa fún mi ní ọ̀nà láti lè máa ṣe ètò rẹ̀ létólètó kó má ba à dojúrú.

Nkan tó ń jẹ́ ààyè ìkọ̀kọ̀ lórí íńtánẹ́ẹ̀tì, èmi ò rili mọ dáadáa. Ṣùgbọ́n pé à ń dààbò ààyè ìkọ̀kọ̀ lórí íńtánẹ́ẹ̀tì, bo ya máa sọ pé pípa lókéṣọ́n ìbí tí èèyàn wà gangan. Ẹ̀hẹn, ìyẹn máa ń dára, nítorí ìyẹn ni àwọn èèyàn máa ń ṣe dáadáa.

Mo máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà nípa wíwo àwọn nǹkan tí wọ́n fẹ́ àti erongbà wọn sí nǹkan tí a fẹ́ sọ. Nítorí náà, mo máa ń ṣe ìpàdé pẹ̀lú àwọn oníbàárà, mo dẹ̀ máa ń múra sílẹ̀ fún wọn láti máa fi àwọn nǹkan tí à ń ṣe dáadáa ta fi máa hàn wọ́n.

Méjèèjì ni mo má n lò nítorí méjèèjì ni mo fẹ́ràn láti máa lò kí ó ba lè gbó dáadáa, kí ó bá dé lè dùn dáadáa. Nítorí náà méjèèjì ni mo máa ń lò. Nítorí náà méjèèjì, òhun ni mo má ń lò. Mi ò kì n lo ẹyọ kan tàbí òmíràn.

Èmi ò ṣe bẹ́ẹ̀ mọ̀ nípa ẹ̀rọ ìdákẹ́jẹ́, ṣùgbọ́n bẹ́ẹ̀ni màá sọ pé bóyá mo máa lò ó dé ní ìgbà mìíràn àbí ìgbà mìíràn òdi mi, ṣùgbọ́n kì í ṣe nǹkan tí mo máa lò ní gbogbo ìgbà àbí ìgbà púpọ̀ rará nitorí mi ò mọ nǹkan tó ń jẹ bẹ́ẹ̀

Nínú òṣìṣẹ́ tuntun, èmi máa ń wá òṣìṣẹ́ tó ní ìwà tó dára àti òṣìṣẹ́ tó lè ṣiṣẹ́ dáadáa. Eléyìí tí wọ́n pè ní hardwork nítorí iṣẹ́ òhun ni a fi ń da ẹni gíga. Kò n ṣe òṣìṣẹ́ tó ya ọ̀lẹ rárá àti rárá àti eléyìí tó ní òtítọ́ inú.

Mi ò jẹ́ èèyàn kan tí ó fẹ́ràn láti máa lọ sí ibi orin. Nítorínà, mi ò mọ ìgbà tí ó kẹ́yin tí mo lọ sí ibi orin rárá àti rárá ṣùgbọ́n nínú yàrá mi, mo máa ń gbọ́ orin daadaa níbẹ̀ ṣùgbọ́n pé lọ sí ibi orin, mi ò mọ nípa rẹ̀ rárá àti rárá.

Mo mọ oúnjẹ tí a máa ń pè ní spaghetti, eléyìí tí àwọn òyìnbó mọ̀ sí pasta. Ìyẹn, mo mọ bí a ti ṣe ń jẹ dáadáa, mo dẹ̀ mọ bí a ti ṣe ń jẹ ìrẹsì dáadáa. Nítorí oúnjẹ tí ó wọ́pọ̀ tí àwọn èèyàn mọ̀ láti jẹ dáadáa niyẹn spaghetti, dòdò àti rice.

Rárá, mi ò tíì fún un ní ẹ̀jẹ̀ rí, nítorí pé kò n ṣe ǹkan tí mo kà kún lọ títí. Bẹ́yẹn, mi ò tíì fún un ní ẹ̀jẹ̀ rí rárá atí rárá, nítorí pé emi fúnra ra mi. Mò nílò ẹ̀jẹ̀ dáadáa, nítorí náà rárá, mi ò tíì fún un ní ẹ̀jẹ̀.

Mo máa ń kí àwọn ènìyàn dáadáa. Ó depend lórí ìgbà tí mo bá bá wọn. Tó bá ṣe ní òwúrọ̀, màá kí wọn ẹ kú òwúrọ̀. Tó bá ṣe ní ọ̀sán, màá kí wọn ẹ kú ọ̀sán. Bó dé jẹ́ ìgbàlẹ́ta, ǹkan kan ni màá ṣe. Ìgbà mìíràn tó bá ṣe léè tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́, ẹ kú iṣẹ́. Ohun ló da láti sọ jù.

Bátìrì fóònù mi máa ń dúró dáadáa ní pípẹ́ nítorí bátìrì fóònù mi ó jẹ́ èléyìí tí ó múná dóko dáadáa tí ó sì dá. Nítorí náà bátìrì fóònù mi máa ń dúró dáadáa, mo sì fẹ́ràn rẹ̀ gidi gan ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́. Nítorí fáìlì mi jẹ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì lọ́pọ̀lọ́pọ̀ fún mi, nípa àwọn nǹkan tí mo ti gbà àti àwọn àṣeyọrí tí mo ti ṣe. Nítorí náà mo máa ń pa á mọ́ dáadáa. Nítorí ibi kí bí ni mo ti lè béèrè àbí náà ti lè béèrè tí mo ti máa tẹ́ńdà.

Rárá, mi ò kí ń kọ ìròyìn níbi iṣẹ́ nítorí iṣẹ́ mi ò gba láti máa kọ ìròyìn káàkakiri. Nítorí náà, rárá àti rárá mi ò kí ń kọ ìròyìn níbi iṣẹ́ ṣùgbọ́n mo máa ń mọ àwọn nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ ní ojoojúmọ́ níbi iṣẹ́ bó ti lè wù kí ó rí.

Mo máa ń ta ní ìgbà mìíràn tí n bá ti ṣiṣẹ́ púpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tó bá ṣe pé iṣẹ́ yẹn pọ̀ gidi gan, mo máa ń fà àbí ìgbà tó bá rẹ̀ mí díẹ̀ tí mo lo ògùn tí mi ò jẹun dáadáa, ìgbà yẹn náà mo máa ń fà. Àwọn ìgbà tí mo máa ń fà nìyí.

Mo fẹ́ lọ sí ibi tí a ń pè ní Maldives. Ibẹ̀ yẹn rẹwà ní ọ̀pọ̀lọpọ̀, tí orísìírísìí àwọn ǹkan ìdárayá àtàwọn ǹkan tó rẹwà gidigidi ní ọ̀pọ̀lọpọ̀ wà Ibẹ̀ yẹn ni ó wù mí láti lọ, àti Kenya, ibi tí orísìírísìí àwọn eranko inú gbó tí wọ́n wà tí ó dẹ́ sì rẹ́wà púpọ̀.

Ojoojúmọ́ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Nítorí àwọn Yorùbá gbà pé ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ìmọ́tótó oúnjẹ, ìmọ́tótó òun ló le ṣẹ́gun àarùn gbogbo. Nítorí náà eleyii ni mo máa ń tẹ̀lé tí mo sì máa ń ṣe ìmọ́tótó lóòrèkóòrè nínú ilé mi.

Mi ò lè sọ pàtó àwọn oun èlò tí ó ṣe pàtàkì jù lọ ní ibi iṣẹ́ mi, ṣùgbọ́n àwọn oun èlò tí wọ́n ṣe pàtàkì won pọ́pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Eléyìí ni mi ò lè dánukọ́ gbogbo rẹ̀ tán, ṣùgbọ́n mo lè sọ wípé mo ní àwọn oun èlò tó ṣe pàtàkì ni ibi iṣẹ́ mi dáadáa.

Rárá o, èmi ò kí ń mu Ògùn ní ojoojúmọ́. Nítorí mímu Ògùn ní ojoojúmọ́ ó lè ṣe ìjàmbá fún ara, ìjàmbá fún ọkàn àti ìjàmbá fún ìlera ara ènìyàn. Nítorí náà rárá, èmi ò kí ń mu Ògùn ní ojoojúmọ́. Rárá àti rárá, mi ò kí ń mu Ògùn ní ojoojúmọ́

Èmi fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ arowo jẹja jù nítorí pé ó máa ń dùn lọ́pọ̀lọpọ̀. Mo sì tún fẹ́ràn ẹ̀fọ́ tí à ń pè ní ṣòkò yòkòtò. Àwọn ẹ̀fọ́ méjì ni mo fẹ́ràn rẹ̀ dáadáa tí máa dẹ́sẹ̀ pẹ̀lú ẹja tútù, elé tí máa jẹ ta mọkọ mi bá ràá.

Bẹ́ẹ̀ni mo máa ń dé ní àkókò. Ní ìgbà tí ó bá jẹ́ pé ó nì nkan tí mo fẹ́ ṣe ní àkókò tí àkókò yẹn tí wọ́n de ti sọ fún wa, màá rí i dájú wípé mo dé ní àkókò nítorí dide ní àkókò ó ṣe koko, ó ṣe pàtàkì ó de máa n mú kí iṣẹ́ kí ó lọ déédé bí ó ṣe yẹ.

Èmi fẹ́ ẹgbẹ́ eré ìdárayá tí àwọn tí ilẹ̀ Nàìjíríà titi àwọn obìnrin, nítorí pé wọ́n mọ bí a ṣe ń gbá bọ́ọ̀lù dáadáa. Wọ́n dẹ̀ máa mọ bí a ṣe máa ń gbé igbá orókè ni àkọ́kọ́. Nítorí náà, mo fẹ́ràn eré ìdárayá egbe agba boolu àwọn obìnrin.

Nǹkan tí mo máa ń ṣe nígbà tí ojo bá ti ń wọ̀, ò ní pé kí n lọ sí orí ibùsùn mi, kí n dẹ̀ mú aṣọ tí a fi ń búra, kí n sùn. Nítorí pé ìró òjò jẹ́ ìró tí ó máa ń mú kí ọkàn mi balẹ̀, tí ó dẹ̀ máa ń mú kí mo lá láfiá. Mo fẹ́ràn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀.

Èmi kò ní ibì kankan pàtó tí mo fẹ́ràn láti lọ jù, ṣùgbọ́n mo láìki tí n bá fẹ́ lọ sí ilé oúnjẹ àbí ilé ìránṣọ, àbí ilé Ọlọ́run tí a n pè ní ṣọ́ọ̀ṣì. Ibi àwọn mẹ́ta tí mo lè sọ wípé mo fẹ́ràn láti máa lọ nìyẹn.